Gbangba, mo fẹ́ran iṣẹ́ ìta gbangba látara wípé ẹ̀yàn á rí òye á wà fún yàn láti ṣiṣẹ́. Bẹ́ẹ̀ sì ní kò ní sí òkùnkùn tí ó fẹ́ dínni lọ́wọ́ tí ó ní jẹ́kí ẹ̀yàn ríran. Fún ìdí eléyìí, iṣẹ́ ìta gbangba dára púpọ̀. O máa ń fúnni ní òye àtòkèwà láì nílò iná kankan.

Eré ìdárayá wà fẹ́ jù. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé eré ìdárayá kò jaburata ṣùgbọ́n àwọn tó wà tí mo ní ìfẹ́ sí bíi ká gbá bọ́ọ̀lù ní orí ẹ̀rọ, orí ẹ̀rọ alágbèéká tí ó sì máa ń fún ni ní jẹ́ kí èèyàn wà busy tàbí kí èèyàn sáré jog.

Ohun èlò tí ó wà lọ́wọ́ mi lójoojúmọ́ náà ní ẹ̀rọ alágbèéká mi tí ó sì wúlò ní ọ̀pọ̀ ìgbà. A ma n fi pe, a ma n fi wo inkan ti a bamo lórí internet. Bẹ́ẹ̀ sì ni a máa ń fi ṣe àwọn nǹkan mìíràn tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ ṣe kókó.

Báwo ni ìgbéyàwó ṣe ń yí padà àwọn èrò díẹ̀ láti ìbẹ̀rẹ̀ bí ó ṣe rí tẹ́lẹ̀ bí ó ṣe rí nísìnsìnyí èyí tí ó sàn. Ìgbéyàwó da púpọ̀ láti tọrọ ọmọbìnrin àlọ́ àwọn òbí rẹ̀ kó tó wọlé ọkọ, tí ó sì jẹ́ wípé ọkọ àti ìdílé ọkọ wọn ó sì ṣe ètò lórí ọmọ náà kí ó tó wọ ìdílé ọkọ náà.

Ṣé o máa ń wo ohun ọ̀ṣọ́? Ni ọ̀pọ̀ ìgbà tí a báa ń jáde àbí tí a báa ń lọ sí òde, ó dára kí á lo nǹkan ọ̀ṣọ́ láti lè jẹ́ kí a dùn wò láàárín àwọn akẹgbẹ́ àti àrin àwọn iyokù tí wọ́n wá síbi òde náà bí i ní ibùdó tí ó sì máa ń mú ni rẹwà tí ó sì máa ń jẹ́ kí ẹwà èèyàn ko tun yọ jáde síi.

Sọ fún wa bí o ṣe ń gbọ́ orin Yorùbá lórí fóònù. Tí a bá fẹ́ gbọ́ orin àbí orin, orin Yorùbá àbí orin ẹ̀mí lórí fóònù, a ó gba orin náà nítorí íńtánẹ́ẹ̀tì tí ó sì wọlé sí orí fáìlì wa. Latorí fáìlì náà ni a sì ti máa gbọ́ orin náà. A tún lè download e lórí Audio Mack.

Mo ti ṣìna ri ni ijọ́ tí mò ń lọ sí ibìkan tí mì o ṣí mọ̀nà, mo ti ṣí ọ̀nà ri tí ó sì jẹ́ pé ibẹ̀ yẹn kò yé mi. Mo nílò láti pe ẹni tí mo fẹ́ lọ bá àti pé mo tún bèrè lọ́wọ́ àwọn èèyàn tí ó ń gbé ní agbègbè náà láti lè ṣàlàyé ọ̀nà náà fún mi dáadáa.

Sọ fún wa nípa wíwọlé tàbí lúwọ́lẹ̀ tàbí ìkúnlẹ̀ nígbà ìkíni. Gẹ́gẹ́ bí a ti se gẹ́gẹ́ bí a ti se mọ̀ wípé ọkùnrin á kúnlẹ̀ kí àwọn ẹni tí ó bá jù lọ, bẹ́ẹ̀ sì ni obìnrin a-- ọkùnrin á dọ̀bálẹ̀ kí ẹni tí ó bá jù lọ, bẹ́ẹ̀ sì ni obìnrin á si kúnlẹ̀. Àṣà àti ìse Yorùbá nẹ ní.

Bi omi ṣe ń dé ilé, àwọn erò díẹ̀ láti bèrè kànga tàbí páìpù ẹni tí ó ń pọn bí ó ṣe ń tójue. Bi omi se nde ile, ao panmi láti inú kanga ti o wa nínú àgbàlá waa. Lẹ́yìn náà ni a ó sì pọ́n sí inú ikè tí a ó sì lọ máa dà sí àwọn inú ikè tí ó bá yẹ kí ó wà nínú ilé. A ó sì dé èyí to bá jẹ́ mímu. A ó pọ́n sí balùwẹ̀ àti ilé ìdáná.

Báwo ni ìgbé ayé ṣe ń yí padà nígbà tí ènìyàn bá lọ sí ìlú ńlá? Ìgbé ayé máa ń yí padà tí ènìyàn bá lọ sí ìlú ńlá, látara pé nn tí ó wà ní ìlú tí ènìyàn ti kúrò ó lè má sì ní-- ó lé-- nn tí ó sì ní ìlú tí ènìyàn ti kúrò ó lè wà ní ìlú tí ènìyàn ń lọ, tí ó sì jẹ́ nǹkan tí ó lè mú ìgbé ayé rọrùn, tí ó sì tun lè jẹ́ kí ènìyàn wá exposed tí à ń pè ní exposure.

Se o máa n jẹ oúnjẹ tó kù? Ní ọ̀pọ̀ ìgbà tí a bá dáná tán tí oúnjẹ yẹn bá pọ̀ tí a ò sì fẹ́ dàánú àbí tí ò sí ẹni tí a fẹ́ bá dàá fún. A ó tọ́jú rẹ̀ dáadáa, a ó ṣeé lọ́ ọ̀ṣọ̀ tí òfi ní bàjẹ́ àbí tí àwọn nǹkan òfi ní bébè bíi eku, áayán àbí kòkòrò. Lẹ́yìn ìgbà ti o ba si nkankan to mu a si tun le je ni ìgbà ti ebi ba tun n pa wa.

Odò tí ó wà nítòsí rẹ̀, odò tí ó wà nítòsí mi tí a ó wo lo ni odò aseje. Odò asejire yìí jẹ́ odò ńlá kan tí ó gbajúmọ̀. Odò yìí ni ó pín Ibadan àti Osun sí méjì. Odò yìí ni a gbọ pé àwọn èrò amuna wà nlọ tí wọn fi ń taná fún àwọn ọmọ ènìyàn ní ìlú Nigeria.

Bá re bá wo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró. Ni ọ̀pọ̀ ìgbà tí iná bá wà ni mo máa ń charge fóònù mi, tí ó sì máa ń jẹ́ kí mo ní iná ní orí fóònù dáadáa. Ọ̀pọ̀ ìgbà tí ó bá jẹ́ pé àwọn NEPA, tí a mọ̀ sí àwọn amúnáwa, ò bá mú iná wá, a ó lọ charge ẹ̀ ní ọ̀dọ̀ àwọn oní nebọ̀ tí wọ́n bá tan genarétọ̀.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Mo máa ń jẹ ọ̀pọ̀ ìgbà ni a máa ń jẹ oúnjẹ tí ó ní lérò fún ìlera, nítorí pé ọ̀dọ̀ ìyá àgbà ni à ń gbé, tí àlàáfíà àti ìlera ọrọ̀ sì jẹ́ àwọn ìyá àgbà lógbọ̀n, tí wọ́n sì máa ń se àwọn oúnjẹ tí ó le ṣe tó jẹ́ ànfààní fún ìlera ara wọn.

Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé data ní ìlú wa Nàìjíríà, ìjàkùjà ni wón ń já data òun. Ni ọjọ́ mẹ́ta mẹ́ta, mo máa ń lò to gig mẹ́rin, tí ó sì jẹ́ pé kí ọ̀sẹ̀ tó parí, mo máa ń lò to gig méjìlá títí, títí tí ó bá tán, a ó sì ṣe imí.

Ọkọ̀ wo ni ó fẹ́ràn kíló dé fún ìrìnàjò? Ọkọ̀ tí mo fẹ́ràn náà ni ọkọ̀ Benz, táa mọ̀ sí GLE àbí GLK, tí ó jẹ́ ọkọ̀ kan tí ó gbajúmọ̀ láàárin àwọn ọ̀dọ́ ní àsìkò yìí. Ọkọ̀ yìí jẹ́ ọkọ̀ kan tí gbogbo àwọn ọ̀dọ́ fẹ́ràn látara bí ó ṣe rí àti bí wọ́n ṣe ṣe àwọn body rẹ̀.

Ṣàlàyé bí ẹnìkan ṣe ń kọ́ iṣẹ́ tí ó mọ̀. Àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀. Tí ẹnìkan bá fẹ́ kọ́ iṣẹ́ lọ́wọ́ ẹnìkan, a ó wa ẹni tí ó mọ iṣẹ́ náà, tí ó sì lọ́dọ̀ onítọ̀hún láti máa kọ́ iṣẹ́. Tí ẹni yẹn bá ti ti ń ṣe iṣẹ́ tàbí tí ẹni yẹn bá lọ ibi iṣẹ́, wọn ó jọ kó sí kò sì rìnrìn àjò láti lọ ibi iṣẹ́ náà. Tí wọ́n bá lè ti dé rìnrìn àjò ibi iṣẹ́ tí ẹni yẹn bá ti ń ṣe, yóò máa fi ojú sí iṣẹ́ náà títí tí òun náà yóò fi mọ ìlú iṣẹ́ náà.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ́ọ̀sẹ̀? Ọjọ́ tí a máa ń ní ìpàdé ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ náà ni ọjọ́ ìsinmi tí a mọ̀ sí ọjọ́ Sunday, tí ó sì jẹ́ pé ìgbà náà ni àwọn èèyàn máa ń ní àìfààní láti wá sí ibi ìpàdé náà. Nítorí ọ̀sẹ̀ ní àárín ọ̀sẹ̀, ọ̀pọ̀ àwọn ènìyàn ni yóò lọ sí ibi iṣẹ́.

Ẹ̀rọ wo ni o kò le ṣe láìsí ré? Ẹ̀rọ tí n kò le ṣe láìsí eré náà ni ẹ̀rọ alágbèéká. Leyi tó jẹ́ pé òun náà ni ẹ̀rọ tí ó gbajúmọ̀ jù tí àwọn èèyàn máa ń lò tí wón o dè lè ṣe láìsí ré. Nítorí pé ó jẹ́ nǹkan tí ó wúlò púpọ̀ tí ó de máa ń ṣe àwọn èèyàn ní àǹfààní lọ́pọ̀lọpọ̀.

Sọ fún wa nípa àjọyọ̀ ìkórè, àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀, ìgbà tí ó ń wáyé, ohun tí à ń ṣe, ẹni tí ó ń wá, máa ka ìbéèrè àti àwọn èrò yìí sókè. Itọ́sọ́nà ni wọ́n. Ìgbà ìkórè, àwọn tí ó ń wá nígbà ìkórè pọ̀ lọ́pọ̀lọpọ̀ tí wọ́n sì máa ń wá láti ìlú ìbòmí. Wọ́n máa wá láti ìlú Èkó, ìlú Ogun, Abẹ́òkúta àti ìlú Òṣogbo tí a mọ̀ sí Ọ̀ṣun.

Ìgbónájẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ìgbónájẹ́jẹ́ wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ìgbónájẹ́jẹ́ tí a fẹ́ràn nígbà tí ótutu máa ń múni láti fi ẹ̀rọ láti fi Aboniki àbí ron pa ara, láti lè fàá ooru àbí tó òtútù tóbá tutù yìnyín.

Sọ fún wa nípa àwọn ohun èlò orin ìbílẹ̀ mìíràn. Àwọn ohun èlò orin, àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀. Ẹni tí ó ń lu ohun èlò wo, sọ fún wa nípa ohun èlò orin ìbílẹ̀, ìlù àgbámọ́lẹ̀, ìlẹ̀kẹ̀, ṣẹ̀kẹ̀rẹ̀, àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gangan àti ọ̀pọ̀ imí.

Sọ fún wa nípa ewé tí a ń lò fún ìtọ́jú ara. Ewé tí a ń lò fún ìtọ́jú ara pọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé ọ̀pọ̀ ewé ni ó ní ìwúlò tiẹ̀ tí a bá jà, ó ní ìwúlò tiẹ̀ fún àìsàn kọ̀ọ̀kan. Bí a ti ṣe mọ̀ wípé ewé làpálàpá ò ní ìwúlò tiẹ̀, ewé omi si.

Sọ fún wa nípa ọjọ́ tí o gbéra jù gidigidi. Àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀, ohun tí ó ṣẹlẹ̀, ẹni tí o rí, bí ó ṣe rí lára rẹ. Ọjọ́ tí mo gbéra ga gidigidi ni ọjọ́ tí mò ń ṣe ìkurò ní ọ̀dọ̀ ọ̀gá tí a mọ̀ sí Freedom pé èmi náà ti mọṣẹ́, tí ọ̀gá sì fún mi láyé tí mo gba certificate. Ọjọ́ náà ni inú mi dùn tí mo sì ní ẹ̀fà.

Léròò rẹ, ṣé ènìyàn ń yí padà bí wọ́n ṣe ń dàgbà? Bí ènìyàn ṣe ń dàgbà ni àwọn nǹkan kan yíó padà ní ara ènìyàn, ìṣòro síi, ìhùwàsí, ọgbọ́n orí àti àwọn nǹkan mìíràn tí ó jẹ́ nǹkan ara tí ó sì máa yàtọ̀ síi.

Sọ fún wa nípa àwọn tí ń gbé nínú ilé yín. Àwọn tí ń gbé inú ilé wa pọ̀ tí a sì ń ní neighbour àti àwọn alábàágbékọ̀ kan. Ni odo tiwa ti a je onile gangan, a fe wo mẹ́rin si márùn ti a n gbebe. Bẹ́ẹ̀ sì ni àwọn neighbour wa, àwọn náà fẹ́ tó mẹ́ta sí mẹ́rin.

Sọ fún wá bí o ṣe ń pàdé ẹní tí o ṣe pàtàkì fún ọ. Àwọn èrò diẹ láti bẹrẹ, ibí tí oti ṣẹlẹ̀ ní ọ̀pọ̀ ìgbà tí a bá, tí mo bá ń jáde àbí lọ sí ibìkan, mo máa ń ṣe alábàápàdé àwọn tí mo ti rí ti pẹ́, tí ó sì jẹ́, tí mí sì máa ń jẹ́ ẹni tí ó pàtàkì láàárín wọn, tí a ó sì kí ra wa ku ọjọ́ mẹ́ta tí a sì sọ̀rọ̀ mí.

Ṣàlàyé irin àjò gígùn nínú ọkọ̀. Ni irinjò gígùn tí mo ti rìn nínú ọkọ̀ ni ìgbà tí mò ń lọ sọ́dọ̀ àwọn òbí mi ní ìlú ògùn. Látìgbà tí mo ti kúrò níbẹ̀ nígbà tí mo wà nígbà èwe, mo lọ ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ wọn, lọ tí ó sì jẹ́ pé ibẹ̀ náà jìnnà lọ́pọ̀lọ́pọ̀ ju bí mo ṣe ní èrò lọ.

Ètò ààbò kọ̀ǹpútà. Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá wà lórí ẹ̀rọ ayélujára íńtánẹ́ẹ̀tì, mo máa ń ṣe ètò ààbò àwọn nkan iní mí tí kò yẹ kí àwọn ènìyàn mọ̀ nípa ẹ̀ tí un o sì fi pamọ́ dáadáa lálàí jẹ́ kó lu síta fún ẹni kankan.

Ìgbà mélòó ni a máa ń fọ ọwọ́ rẹ lójoojúmọ́? Ní ọ̀pọ̀ ìgbà tí a bá ń ṣe nǹkan ẹ̀gbin àbí fi owo ṣe ìdọ̀tí, o nílò láti fọ eekanna wa àti fọ ọwọ́ wa pẹ̀lú ọṣẹ láti lè fọ àwọn ìdọ̀tí náà dànù kí a tó lò ó fún oúnjẹ jíjẹ àbí fi ṣe nǹkan ara ẹni.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Ní ọ̀pọ̀ ìgbà tí a bá wà ní ibi iṣẹ́ àbí tí a bá wà ní ibùdó ìtajà, a máa ń jẹ oúnjẹ pẹ̀lú àwọn oníbàárà. Nígbà tí èébì bá ń pa wa tí ó sì jẹ́ pé inú àwọ kan ni ẹ ó ti jẹun àbí tó jẹ́ pé ẹnìkan ni ó lọ ra oúnjẹ.

Báwo ni o ṣe máa mọ ẹni tí ó lè gbẹ́kẹ̀lé nínú ọ̀rọ̀ kan kí n tó lè sọ ọ̀rọ̀ fún wọn? Wọ́n mọ̀ boya onitoun jẹ́ ẹni tí o se gbẹ́kẹ̀lé ẹni tí ó ṣe é fọkànjá, tí ò ní le lu ọ̀rọ̀ tí a bá sọ fún onitoun síta, tí a sì ní gbọ́ ọ̀rọ̀ náà lẹ́nu ẹlòmíràn.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn ni fí fún àwọn ènìyàn ní ǹkan tí mo bá ní ní ìkápá láti lè jẹ́ kí wọ́n mọ irú ìfẹ́ àti iru iha tí wọ́n ko sí mi. Ní ìgbàgbà tí ènìyàn bá ṣe ọjọ́ ìbí àbí tí ó ṣe ìgbéyàwó, mo máa nífẹ̀ẹ́ láti ra ẹ̀bùn tí yóò wúlò fún wọn.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Tí a bá ti ń sún mọ́ ìparí ọ̀sẹ̀, mo máa ń ṣètò láti sinmi dáadáa láti lè jẹ́ kí n lè gbáradì fún ọ̀sẹ̀ tuntun mi fún iṣẹ́ tuntun mi tí yóò bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tuntun náà. A ó se ìgbáradì fún ọ̀sẹ̀ mii.

Kí ni ìmọ̀ tuntun tí ó fẹ́ kọ́? Ìmọ̀ tí mo fẹ́ pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ tí o wùn wa láti kọ́. Láti ara àwọn bí ayé ṣe ń ri se, o sì yẹ kí èèyàn tún má gba àwọn ìmọ̀ tí ó yàtọ̀ sí èyí tí èèyàn tí mo, tí o sì má ṣe àfikún ọgbọ́n, ìmọ̀ àti òye ènìyàn.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Ní ọ̀pọ̀ ìgbà tí a bá fẹ́ ṣe àkọsílẹ̀ nǹkan, a ó lo pen, pencil tàbí ǹkan min ti o lè ṣe àkọsílẹ̀ ǹkan tí a o sì fi kọ sí inú ìwé láti fi lè jẹ ìgbà sílẹ̀.

Sọ fún wa nípa oko kòkó tàbí ọ̀pẹ. Àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀ ìgbà tí oko kòkó jẹ́ ǹkan tí ó wúlò púpọ̀ tí ó dà ní ànfàní tí a fi ń lò fún ní àwùjọ. Ara kòkó ni a ti gbọ́ tí wọ́n ti ń ṣe bọnfítà. Bẹ́ẹ̀ sì ni ọ̀pẹ jẹ́ ike kan tí ó jẹ́ ǹkan tí ó ní oríṣiríṣi ànfàní tó pọ̀. A ń ṣe epo látara ọ̀pẹ, bẹ́ẹ̀ ni a ń ṣe ìgbálẹ̀, a dà ń yọ èkùrọ̀ tí a fi ń ṣe òróró, a ń ṣe éeṣàn lára rẹ̀, bẹ́ẹ̀ ni a sì ń dá ẹmu lára ọ̀pẹ.

Ṣé o ní ọgbà? Ní inú àgbàlá wa, a ní ọgbà kékeré kan tí a máa fi ń gbin nǹkan ewébẹ̀. A máa ń gbin ata, tòmátò, ródo, ẹ̀fọ́, ewédú àti àwọn nǹkan mìíràn tí ó le wúlò fún wa ní àkókò àti nígbà ẹ.

Ìgbà mélòó ni ó rìnrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Lílọ sí ibi iṣẹ́ ìgbà mélòó ni o máa ń gbà? Ó dá lé lórí bí ibi tí a bá lọ ti ṣíṣe bá ṣe jìnnà sí, náà ni yóò ṣe apẹ̀rẹ̀ bí ó ṣe jìnnà sí, àti ìgbà tí a ó lò ó ní ojú ọ̀nà.

Báwo ni o se n lo ọjọ òjo? Àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀: Ohun tí ò ń ṣe nínú ilé, ohun tí ò ń yin, ohun tí ò ń wò nínú ojo. A ó kan gbọ́ngbọ́n, bẹ́ẹ̀ ni a ó sì po ǹnkan gbóná láti mú sí ọfun. A ó sì wọ àwọ̀tẹ́lẹ̀ àti aṣọ kéékèè sí èyí ti à wọ̀.

Nígbà wo ni o kẹ́yin pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Nígbà wo ni o kẹ́ ìnpa ní àwọn ọ̀rẹ́ rẹ? Ní ọ̀pọ̀ ìgbà tí a bá ń jáde, a máa ń ṣe alábàápàdẹ̀ àwọn ọ̀rẹ́ tí a ti rí tipé tí a ó sì kíni ní ìki, ìki tí a ti rí ni tí pé tí a ó sì tún jọ sọ̀rọ̀.

Sọ fún wa bí a ṣe ń tọ́jú oúnjẹ nílé. Àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀, ohun tí a ń tọ́jú, níbo, ọjọ́ mélòó ó. Bí a ṣe ń tọ́jú oúnjẹ nílé, tí ó bá jẹ́ oúnjẹ tútù ni, a ó kó síbi tí omi àbí ìrì ò tí ì ní dé bẹ̀ tí a ó sì dé tí ọwọ́ eku ò fi ní dé bẹ̀.

Sọ fún wa nípa títa, títa ní ọjà. So fún wa nípa tita nini ọjà. Àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀. Ohun tí ó ń ta ọjà wo? Tí a bá de ọjà, oríṣiríṣi ohun àte nǹkan ọjà náà ni a ó gbà níbẹ̀ bí a ṣe rí ẹlẹ́ja, láòrí ẹlẹku, láòrí oniyò, láò de rí onírú lọ́pọ̀lọ́pọ̀ yanturu fún àwọn ènìyàn láti rà.

Sọ fún wa nípa iṣẹ́ ọwọ́ tàbí ohun tí o fẹ́ràn ní ṣíṣe. Iṣẹ́ ọwọ́ jẹ́ iṣẹ́ kan tí èèyàn máa ń kọ́ láti lè jẹ́ kí èèyàn lè dádúró láti lè jẹ́ kí èèyàn lè ṣe dáṣe nǹkan fúnra rẹ̀ láláì wo ojú ọ̀rẹ́ tàbí ẹ̀gbọ́n tàbí òbí.

Sọ fún wa nípa ẹranko kan tí ẹ̀ ń tọ́ nílé. Àwọn èrò díẹ̀ láti bèèrè. Mélòó, ẹni tí ó ń bọ̀ wọ́n, íbi tí wọ́n ń sùn. Ẹranko kan tí à ń bọ́ nílé ni ẹranko olóńgbò tí ó sì jẹ pé arà nítorí àwọn eku tí wọ́n ń dá wa láàmú nínú ilé.

Sọ fún wa nípa ẹ̀rọ tí ń fa omi. Àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀, bí ó ṣe ń ṣiṣẹ́, ẹni tí ó ń tọ́jú rẹ̀. Ẹ̀rọ tí ń fa omi jẹ́ ẹ̀rọ kan tí ń fa omi láti inú kànga sínú àgbàmì tí a ó ti máa lò. Ẹ̀rọ, ẹ̀rọ yìí ni a ó ju kọ́nẹ́tì wọnú kànga tí ó sì, tí a ó sì gbé iná le. Lẹ́yìn tí a máa gbé inú lé ni a ó tán tí ó sì máa ṣiṣẹ́ láti máa fa omi náà sì máa gbà mí.

Sọ fún wa nípa omi ńlá tí o ti rí rí. Àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀, ibi tí ó wà, ohun tí ó ṣe. Omi ńlá tí mo ti rí rí ni omi kan tí ó wà ní ọ̀nà Àmuloko, tí orúkọ rẹ̀ ń jẹ́ Odò Àríyọ̀. Odò yìí náà tóbi púpọ̀, tí ó sì jẹ́ pé ní ọ̀pọ̀ ìgbà tí òjò bá rọ̀, odò yìí máa ń kún ní àkun fàyà.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Tí a bá wà nínú ọkọ̀, àwọn irò tí a máa ń gbọ́ pọ̀ lọ́pọ̀lọpọ̀ tí ó sì máa ń jẹ́ irò ọkọ̀ tàbí irò afẹ́fẹ́ tí ọkọ̀ ń fẹsẹ̀ yìn.

Sọ fún wa nípa igbó tí ó wà nítòsí re, àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀ ohun tí ó wà níbẹ̀. Igbó kan tí ó wà nítòsí mi ni igbó ńlá kan tí àwọn ènìyàn ń pè ní Igbó Ìalude. Igbó yìí jẹ́ igbó kan tí kò tóbi púpọ̀ tí ó sì jẹ́ pé àwọn ẹran kọ̀ọ̀kan tí ó jẹ́ ẹran ìgbẹ́ máa ń wà níbẹ̀, tí àwọn ọdẹ tí ó jẹ́ ọde kéékèèké sì máa ń lọ inú igbó yìí na láti lọ ṣe ọdẹ.

Ṣàlàyé ìlú tàbí àdúgbò tí ò ń gbé, àwọn ìlú díẹ̀ láti bẹ̀rẹ̀, ènìyàn mélòó, ohun tí ó wà láàrin, ìlú tí mo ń gbé náà ni ìlú Ìbàdàn, ní àdúgbò kan tí à ń pè ní Olóbe, tí ọ̀pọ̀ èèyàn sì wà nínú àdúgbò yìí, bí ọmọdé ṣe wà níbẹ̀, náà ni àgbà ṣe wà n bẹ̀, obìnrin wà níbẹ̀, ọkùnrin wà níbẹ̀, tí ó sì jẹ́ pé gbogbo wọn ń gbé nígbe ayé àlàáfíà.

Sọ fún wa nípa ṣọ́ọ̀bù tí ń tún fóònù ṣe àwọn ẹ̀rọ díẹ̀ láti bẹ̀re. Ṣọ́ọ̀bù kan tí ń tún fóònù ṣe, ṣọ́ọ̀bù tí ń tún fóònù ṣe ni ṣọ́ọ̀bù kan tí a máa ń mú ẹ̀rọ alágbèéká wa lọ láti lè bá wa ṣe àwọn àìlera tí ó ṣe fóònù náà kí ó lè bá bọ́ sí ipò fún lílò padà.

Sọ fún wa nípa àgbo tí a ń mú nígbà àìsàn. Sọ fún wa nípa àgbo tí a ń mú nígbà àìsàn. Àwọn ẹ̀rọ yíya láti bẹ̀rẹ̀ bí a ṣe ń sè é, ẹni tí ó ń sè é, ìgbà tí ó mú. Àgbo tí a ń mú nígbà tí a ń ṣe àìsàn jẹ́ àgbo kan tí a ó já ewé náà nínú igbó, tí a ó sì gbó tàbí kí a ó sè omi rẹ̀ náà ni a ó sì máa mú ní àárọ̀ àti alẹ́ fún àìsàn tí ó bá ṣe wá.

Sọ fún wa nípa ìkíni ọ̀wọ̀ fún àwọn àgbà. Sọ fún wa nípa ìkíni ọ̀wọ̀ fún àwọn àgbà. Àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀. Ohun tí ó ń sọ, ohun tí wón ń dáhùn, lọ́dọ̀ ta ni o kọ? Ní ilẹ̀ Yorùbá, won fi kọ́ wa pé tí a bá fẹ́ kí àwọn àgbà tàbí kí a bá bọ̀wo fún àwọn àgbà, tí a bá rí àwọn àgbà tí wọ́n ń bọ̀ lọ́nà, a ó dọ̀bálẹ̀ láti kí wọn, a ó sì kí wọn pé "ẹ̀kà san, ẹkúurìn." Àwọn náà yóò sì dáhùn pé "o kàre o, ṣé dáadáa ló wà."

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Lopin ìgbà tí mo bá tan fóònù míì, mo máa ń gba ìkíni lórí fóònù náà, lèyí tí o sì má ń pariwo ní ọpọ ìgbà tí mi o bá fẹ́ jẹ́ kí o pariwo àbí ní ọ̀pọ̀ ìgbà, ní ibi tí wọ́n bá tí nílò idakẹjẹ, tí o sì.

Báwo ni o ṣe ń tọ́jú ìwé àti ìwé-ẹ̀rí rẹ? Báwo ni o ṣe máa ń tọ́jú ìwé àti ìwé-ẹ̀rí owó? Mo máa tọ́jú ìwé àti ìwé ẹ̀rí owó sì ibi tí ó pa mọ, tí ò sì ní jẹ́ pé bóyá eku ń débẹ àbí omi dà si. Tí yóò fi le wúlò ní ọjọ́ tá bá nílò rẹ.

Báwo ni o ṣe ń lọ láti ibì kan sí òmíràn lójoojúmọ́? Àwọn èrò díẹ̀ láti bẹ̀rẹ̀, ìgbà mélòó ni ò ń gbà ohun tí oun ṣe lójú ọ̀nà bí a ṣe ń lọ láti ibì kan sí ibì kan lójoojúmọ́ ni? Báya ibi tí a n lọ̀ to ba jina, a ó gbé ọ̀kadà tàbí ká wọ ọkọ̀.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù náà ni ohun mímu ìbílẹ̀ tí a mọ̀ sí "ẹmu," tí ó sì jẹ́ ǹkan ìbílẹ̀ tí a rí láti ara ọ̀pẹ. Àwọn akọ̀pẹ àbí àwọn adìmọ́ á lọ sí ara igi ọ̀pẹ náà, wọ́n á sì ta ẹmu náà láti gba ẹmu kúrò lára ọ̀pẹ náà.